Oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán, òun ni ìrẹsì funfun tí a wá bu ata díndín lé lórí. Mo fẹ́ràn ìrẹsì kí máa jẹ ní gbogbo ìgbà. Nítorí náà ni mo ṣe yàn láàyò wípé òun ni màá máa jẹ lọ́sàn. Ìrẹsì jẹ́ oúnjẹ tó jẹ wípé kí á ló máa jinná. Iyán sì lè rí ìṣe kíákíá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn rẹ̀. Tí mo bá ti mú ìrẹsì yẹn tí mo gbé e léná, mo máa fi iyọ̀ si. Tí mo bá ti fi iyọ̀ sí, tó màá wá dé mọ́lẹ̀ kí ó hó, kí omi kí ó gbẹ mọ́ ọ lára. Tó mi bá ti gbẹ ẹ mọ́ ọ lára, tán màá wá dín ata, màá kọ́ bu òróró léná, màá da ata sí, màá sì fi àwọn nnkan ọbẹ̀ sínú ẹ̀. Mo lè fi ẹran tàbí ẹja sínú ẹ̀. Tó bá ti jiná papọ̀, màá wá bu ìrẹsì yẹn, màá dẹ̀ bu ọbẹ̀ lé lórí, màá wá jẹ. Bí mo ṣe fẹ́ràn kí ma jẹ ìrẹsì lọ́sọ̀ọ̀sán nìyẹn.